Èmi fẹ́ràn kí n máa jó dáadáa. Ni àgàgà nígbà tí a bá ń ṣe ọdún ayẹyẹ lọ́dún lọ́dún tá a máa ń ṣe ní ọ̀dọ̀ wa. Ni agbègbè wa gbogbo a máa ń jó a sì máa ń túra ká ní o. A máa ń bá àwọn ọ̀rẹ́ wa jó, a máa ń bá àwọn olólùfẹ́ wa jó, gbogbo wa sì jó tí a ó fi gbàgbé gbogbo ohun bá ń ṣẹ wá lásìkò náà.

Bẹ́ẹ̀ni, mò máa ń pa àwọn fáìlì kọ̀ọ̀kan. Àgàgà àwọn fáìlì tó bá jẹ́ fáìlì tó jẹ́ ní tí ohun oníkálukú ò gbọdọ̀ mọ̀ sí, mò máa ń pa wọ́n pọ̀, wọn ó sì fi wọ́n síbi kan, ibi tí yẹ pé yóò bò tó ní tẹ́nìkẹ́ kan ò ní rí, mò máa ń pa wọ́n pọ̀ kí n sì gbé wọn pamọ́ síbi kan.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud nítorí pé kí olùwàrẹ́ máa wá ká bá mọ̀ lọ́jọ́ kan tí nǹkan bá sọnù, ẹ̀yin máa ń wa ní àwá tí ń gbà mí. Àmọ́ tí ẹ bá store rẹ̀ sórí cloud, ẹ̀yin ó wà á tí ẹ bá ṣà gbàgbé password. Kódà bé ẹ̀yàn gbàgbé ẹ̀yán ó ṣe forgotten password, ẹ̀yàn ó sì rí nǹkan yẹn padà. Mo máa ń fi fáìlì mi pamọ́ sórí cloud.

Rárá o, èmi ò sábà láti máa lo ohun ìfámú tí mo bá mú nǹkan tútù àbí tí mo bá mú nǹkan kan láti nu ìgò, èmi ò kí ń sábà lò ó nítorí pé kìí fà nkàn tí ó kún mi lẹ́nu. T'àákọ́kọ́ nù, èkejì ni n gbà mìí dẹ ni ẹ mọ bá nǹkan bí ìdọ̀tí bí ìdọ̀tí si nu nǹkan òun náà n tó fà á tèmi é é sábà lò ó nù.

Rárá o, èmi máa ń jẹ ẹran, mo sì máa ń gbádùn ẹran jíjẹ dáadáa. Nítorí pé ní ọ̀dọ̀ wa àwọn, àwọn ọlọ́dẹ tí wọ́n bá ti lọ sí, tí wọ́n bá ti lọ dẹ̀gbẹ́ ẹran náà ni wọ́n máa ń pa wálé. Awọ èéṣí ṣe ẹni tí máa ń muja. So àwọn èéfí bẹ́ẹ̀ rẹja dáadáa lọ́dọ̀ tiwa. Eran ugbẹ́ naa la máa ń jẹ.

Lójojúmọ́ tí mo bá ti fẹ́ jáde, mo máa ń ṣe ètò àwọn nǹkan tó bá yẹ kí n ṣe ní ojoojúmọ́. Tí mo bá ń jáde mo ti mọ mo nǹkan tí màá ṣe àti nǹkan tí ó yẹ kí n ṣe. Mo sì máa ń ní fáìlì tí mo máa ń kọ gbogbo àwọn n te teba ti e n oun tó bá yẹ kí n ṣe ní ojoojúmọ́, mo máa ń kọ wọ́n kalẹ̀. Ìgbà mìí sì ni inú diary mi ni mo ń kọ sí.

Bẹ́ẹ̀ni mo ti sìná rí, tí mo bá ń lọ sí ìrìnàjò, nígbà mì kí í ṣe gbogbo ibi mo máa ń mọ̀n. Láti ibi iṣẹ́ wọ́n máa ń rán wa, wọ́n máa ń rán wa níí, wọ́n máa ń rán wa lọ sí ìrìnàjò. Ìgbà tí mo sì ná kẹ́yìn ni ìgbà tí mo lọ sí Ìbàdàn, tí ń ò mọ ibi tí mò ń lọ. Mo sì béèrè àwọn tán sì finá rán mi, wọ́n ò ṣàlàyé rẹ̀ dáadáa. So nígbà náà mo fi sì ná.

Nígbà tí mo bá ń jáde láàárọ̀ kùtùkùtù ni mo máa ń wo àwòrán kí n tó jáde. Kí n bá lè fi mọ bí i ìmúra tí mo mú bo ṣe rí lára mi, ṣo da àbí ò da, ṣe mo múra òún da àbí mi ò múra òún da. Ìn tó máa ń mú mi wò àwòrán tí mo bá ń jáde nù àti pé ẹ̀kan lójúmọ́ ni màá ń wò àwòrán tí mo bá ń jáde.

Rárá o, mi ò tí bẹ̀rẹ̀ sí ní máa kọ̀wé pẹ̀lú owó ṣùgbọ́n ń bẹ lọ́kàn mi, ó sì ń bẹ lára àwọn tí mo ti ní plan fún pé wọn ó mọ́ ṣe tó bá ti yá. Àsìkò ni ò tí gbà mí láti mọ kọ̀wé ní títítà pẹ̀lú owó. Tí mo bá ti lọ́ àsìkò náà, n ó ṣe ẹni tí ń bẹ lára ara àwọn tí mo fẹ́ mọ̀ ṣe.

Ẹni tó jẹ́ gẹbí olórí ibi iṣẹ́ wa kì í ṣe èèyàn tó lápọ̀n tó tó bá òun, gbogbo wa sì máa ń jọ ń pawọ́pọ̀ táa fi máa ń ṣiṣẹ́. A ò jàrí bẹ́ẹ̀ náà ni a ò sì fẹ́nú kọ́nu rí. A jọ máa ń sisẹ́ taratara, a sì jọ máa ń ṣe pọ̀ ní gbogbo ìgbà.

Ah! Ọwọ́ tí mo máa ń gbà wọn ò lè ní kò dára tó àmọ́o. Kò sí owó tí wọn ó san fún yàn, tí ẹ̀yan ó ní iyun tó gbó bùkátà. Nígbà tí ẹ̀yan bá bẹ̀rẹ̀ sí ní gbowó, bùkátà máa n yapá síi ni, ohun tó sì fà á tí owó èé tó yan nígbàmi nuu. Àmọ́ ohun tí mo ń gbà nísinsìnyí kò tó gbó bùkátà mi. Bùkátà tí mo ní lọ́wọ́ mi sì ó pọ̀ ju ohun tí mo ń gbà lọ.

Bẹ́ẹ̀ni, a máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Àgàgà tí ohun bá bá ń ṣe ò bá pọ̀ dáadáa, ohun ìgbéjáde àsìkò rẹ̀ máa ń wà lọ́tọ̀ ni. Ti á a sì máa ń gbé nǹkan ìgbéjáde jáde, gbogbo nǹkan lo ásìkò tiẹ̀ gẹ́gẹ́ bí àwa òhun òṣìṣẹ́ máa ń ṣe.

Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kìí fi bẹ́ẹ̀ gbónáa nítorí pé irú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí èmi máa ń lò, ìbánisọ̀rọ̀ owó ńlá ni, si bẹ́ẹ̀ náà kì í gbóná. N tó kàn mọ́ n sẹ lẹ́ n gbàá mi ní wipé ó lè mọ́ slow àmọ́ gbígbóná kẹ̀ kò gbóná rí lọ́wọ́ tèmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àgàgà lórí Tẹ́mu, mo ti ra ǹkan dáadáa lọ́wọ́ wọn, mo ṣì ti máa ń ra ǹkan lọ́wọ́ Jumia náà. N tó dáa ni láti pé tí n bá wà níbi iṣẹ́ tí n bá busy, wọn ò gbé wá bá mi níbi iṣẹ́ ni, kò sí pé mò ń jáde lọ síbì kan àbí mò ń gbaàyè láti lọ gba n bárà mọ́.

Rárá o, èmi ò ní àwòrán lára nítorí pé láti ibi ìdílé tí mo ti wá àti láti ìlú tèmi ti wá àwèé sábà ṣe bẹ́ẹ̀. Tí bá rí ọ̀dọ́ bí tèmi tó ya àwòrán sára, a máa rí bí ọmọ á bu ni, àwèé sì sọ ma bu tí ń se ń ka bu.

Tí n ò bá ti ṣe àdéhùn pẹ̀lú èèyàn, n ò máa ń gbé sọ́kàn niì. Tí ń bá sì ti gbé sọ́kàn, mo sì tún máa ń ní dáyárì tí mo máa ń kọọ́ sí láti má gbàgbé. Àbí tí ohun kan bá ṣẹlẹ̀ sí mi, àwọn èèyàn mi yóò bá lè fi rí kà, kán baà le fi bá mi fulfill àdéhùn tí mo bá ṣe. Mo sì máa ń rántí rẹ̀ ní gbogbo ìgbà torí mo máa ń fi sọ́kàn ni.

Wàásíì àlfá àgbáyé ni mò mọ̀ ń gbọ́ nígbàtí èmi nìkan bá dàwà nínú ọkọ̀ láti mọ̀ gbádùn ara mi, kí n mọ̀ sàáràntí àwọn tó da àtí àwọn tí ò da. Àwọn wàásì, àwọn àfá àwa, àwọn àfá àgbáyé, àfá ńlá, àwọn wàásì tí emi mọ̀ ń gbọ́ nuu.

Mo máa ń fọ aṣọ mi nígbà tí mo bá wà ní wíkẹ́ẹ̀ndì, mo ti mọ ráyè fọ aṣọ. Tí mo bá sì ti rí pé aṣọ náà ti fẹ́ pọ̀ ju àbí iṣẹ́ ti pọ̀ jù lọ́wọ́, mo máa ń ka fún àwọn àwọn onígbáfọ̀, àwọn náà ni wọ́n máa ń bá mi fọ lásìkò míì.

Ẹ̀rọ ayárabíàṣá, mo máa ń rà nígbà ti ẹ́yi tí mo bá ń lòó tó bá ti wà outdated nínú ọjà. Mo máa ń lọ pàrọ̀ rẹ̀ àbí kí n ra tuntun mìí. Tó bá sì má mun mi kí n pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá, ó jẹ́ pé èyí tí mò ń lò bọ́yá ó jabọ́ àbí ǹkan kan ṣe tàbí wọ́n jí mú ohun tí máa mun mi yára pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá nù.

Bẹ́ẹ̀ni, mo máa ń se ìwádìí àwọn alábàásisẹ́pọ̀ bí tèmi. Nítorí kí ni gẹ́gẹ́ bí HR ibi iṣẹ́, mo máa ń ṣe background check up ti àwọn òṣìṣẹ́ mi, ká ba lè fi mọ̀ wọ́n dáadáa, ká mọ irú àwọn ẹni tí à ń bá jọ ṣiṣẹ́pọ̀.

Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream oun ní àwọn ohun èlò tó máa ń fi síi lérí, àwọn èrò bíi àwọn ǹkan bíi, bíi chocolate tó máa ń kó sí lérí. Ohun tó máa ń fà mí lára láti ma rí adùn rẹ̀ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi, kàkà nígbà tí mo bá ti léètì ń lọ síbi iṣẹ́ tí n ò ráyè jẹun láti ilé. Mo máa ń gbé oúnjẹ mi dání sínú ọkọ̀, mo sì máa ń jẹ nǹkan mi kí n tó dé ibi iṣẹ́, n ó ti jẹ dé ibi kan. Ìgbà míì sì ni snacks ni mo ń jẹ ní ọ̀wọ́n ọjọ́ ní ọ̀pọ̀ jù.

Bẹ́ẹ̀ni, nígbà mii tí n ò bá dáná lọ sí ibi iṣẹ́, n ò máa ń jẹun pẹ̀lú àwọn oníbaara ní ibi iṣẹ́. Ìgbà mí sì ni tó bá jẹ́ weekend tí mo ti ṣiṣẹ́ ilé tí gbogbo ara ti ń ro mí tí n ò ní ìkàn mii láti jẹ lásìkò, n ó máa ń jáde lọ kí n lọ lè jẹun lọ́dọ̀ àwọn oníbara.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí lásìkò tí n ò tí gbaṣẹ́ ìjọba. Iṣẹ́ ọ̀fẹ́ là má n ṣe nígbà hun, nígbà tá a máa ń pè wọ́n ní Community Development. A máa ń ṣe services nígbà yẹn tó ẹ pé a á fi ran community wa lọ́wọ́.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sábẹ́ kẹ́pẹ́tì tó wà lẹ́nu ìyàrá àbí ẹnu ìlẹ̀kùn mi. Ibe ni mo máa ń fi kọ́kọ́rọ́ sí. Tí mo bá sì ń jáde nígbà mìí tí mo ti rí pé àwọn èèyàn ń bẹ níwájú ìta mi, mo máa ń mú kàn mí dání tàbí kí n kan sọ́ síbi flower tí ń bẹ níbi window mi.